Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo wà ní èwe, ọkọ̀ ojú irin ni mo máa ń lò pẹ̀lú àwọn òbí mi tí a bá ń kúrò nílùú ìwà lọ sí ìlú Èkó. Nítorí pé ìjọba ìgbà náà ó fi ànfànílẹ̀ fún wa láti rìn láìsan owó kankan. Nísìn tí mo ti dàgbà, ibi tí mo ti ń ṣiṣẹ́ sí ilé tí mò ń gbé ó jìnà púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkọ̀ ojú irin ni mo máa ń gbé láti lọ síbi iṣẹ́ àti tí mo bá ń padà bọ̀ wá lé. Mo nífẹ̀ẹ́ sí kí n ma wọ ọkọ̀ ojú irin nítorí wípé ó fẹ̀ púpọ̀, ó dẹ̀ fi ààyè gbà mí láti jókòó láìní ìnira àti wípé ó ti máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èrò. Èyí ń fún mi ní ànfàní láti ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ èyí tí mo máa ń pàdé nínú ọkọ̀ ojú irin. Kódà àwọn alábàárà mi, ọ̀pọ̀ wọn inú ọkọ̀ ojú irin ni mo ti pàdé wọn. Nítorí wípé èmi máa ń wọ asọ ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí ìpolówó ọjà mi. Tí wọ́n bá rí asọ náà, wọ́n á bi mí lérè wípé ṣé mò ń bá ilé iṣẹ́ yìí ṣiṣẹ́ ni? Máa ní bẹ́ẹ̀ ni, wọn a dẹ̀ máa bá mi dòwò pọ̀. Ọkọ̀ ojú irin ó ní ànfàní tó pọ̀ fún mi, nítorí náà ni mo ṣe máa ń rìn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lówó è, inú ọkọ̀ ojú irin ni mo wà tí mò ń lọ láti ibìkan sí ibòmíràn.

Ọ̀pọ̀ ọ̀nà, òun ni mo máa ń ṣe ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi. Ní ìgbà gbogbo, òun ni mo máa ń gbìyànjú láti wá ààyè kan tàbí òmíràn yọ sílẹ̀ láti bá ẹbí mi ṣe. Bí àpẹẹrẹ, gbogbo ọjọ́ ìsinmi mo máa ń lò pẹ̀lú wọn láti bá wọn dá iná. Nítorí mo nífẹ́ sí kín ma jẹ iyán àti ọbẹ̀ ẹ̀fọ́, èmi ni mo máa ń gún iyán. Màá dé ṣe ọbẹ̀ ẹ̀fọ́ náà fín wọ́n. Èyí tí gbogbo wa yí ó jọ jẹ. Lẹ́yìn náà, mo máa ń gbìyànjú láti fi ìmọ̀ kan àbí òmíràn kọ wọn pẹ̀lú ohun tó ń lọ ní ìlú ibi tí èmi ń gbé. Mo dẹ̀ máa ń ràn wọ́n lọ́wọ́ láti lọ bá wọn kó èrè oko wọn wálé, nítorí wípé mo ní ọkọ̀ tèmi, mo dẹ̀ mọ wà dáadáa. Mo tí máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ní gbogbo ìgbà tí mo bá wà ní ẹnu ìsinmi, èyí tí mo máa ń gbà ní oṣooṣù fún bíi ọjọ́ mélòó kan. Mo máa ń kó wọn lọ sí ibi tí wọ́n á ti wo eré ìdárayá. Mo máa ń kó wọn lọ sí ilé ibi tí a ń kó ẹran sí. Mo dẹ̀ máa rí dájú wípé mo kó wọn lọ sí ibi tí wọ́n ti ń ta aṣọ bàtà àti àwọn nǹkan mìíràn báyẹn, inú wọn á sì máa dùn. Àkókò mi ń bẹ tó jẹ́ wípé wọ́n máa ń pè mí ní àkókò tí mi ò lè ró, ṣùgbọ́n nítorí pé ẹbí mi ni, mo máa gbìyànjú agbára mi láti wá ààyè láti lọ bá wọn. Àwọn náà dẹ̀ re, wọ́n mọ rírì mi o, bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tó dára fún ìlera ni mo máa ń jẹ. Mo ní ìgbàgbọ́ wípé ohun tí mo bá jẹ, òun ni ara mi máa fọn síta. Nítorí náà, mi kì í jẹ oúnjẹ tí kò dára fún ìlera mi. Mo ní tábìlì tí mo ṣẹ fún oríṣiríṣi oúnjẹ. Mo dẹ̀ máa ń rí dájú wípé mo máa ń fọ̀lọ̀ ohun tí mo kọ síbẹ̀. Bí àpẹẹrẹ, tí mo bá jẹ ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀ ní àárọ̀, tó bá di ọ̀sán, mo máa ń gbìyànjú láti jẹ àmàlà àti ọbẹ̀ ewédú. Tó bá di alẹ́, mo máa ń gbìyànjú láti jẹ ìrẹsì díẹ̀ àbí kí n kan jẹ àwọn èso tó dára fún ara. Ní ẹlẹ́ẹ̀kejì, mo máa ń rí dájú wípé mo mu omi tó pọ̀ sí oúnjẹ tí mo jẹ. Mo dẹ̀ máa ń rí dájú wípé mo fi ààyè díẹ̀ lẹ̀ lẹ́yìn ìgbà tí mo jẹ oúnjẹ tó dára tán kó tó di wípé mo sùn. Èyí máa ń jẹ́ kí ń jí ní ọjọ́ kejì pẹ̀lú ìléra tó dára àti okun ní àgọ́ ara mi.

Mo ní aṣọ fún wíwẹ̀. Mo nífẹ̀ẹ́ láti máa wẹ̀ nínú odò gidi gan. Lati kékeré, òun ní àwọn òbí mi ti fi eléyìí kọ́ mi. Nígbà tí mo kéré, ìlú Lọ́kọ́ja òní wọ́n bí mi sí. A dè máa ń lọ sí etí odò méjèèjì tó wà ní Lọ́kọ́ja láti ta ọjà fún àwọn ará omi àti àwọn arìnrìn-àjò. Èyí yìí òun ní ìbẹ̀rẹ̀ mi sí ní nífẹ̀ẹ́ sí wíwẹ̀ nínú odò. Ni àtìgbà náà, òun ní mo dẹ̀ ti nífẹ̀ẹ́ láti máa wẹ̀ nínú odò tí ààyè bá yo. Ní dí ẹ̀yìí, mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ fún wíwẹ̀. Mo dẹ̀ ní àwọn ǹkan èlò ìgbà nú dé tí a máa ń lò tà bá ń wẹ̀ èyí tó máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti má jẹ̀ ẹ́ kí wọ inú omi lọ àti fún ìdáàbòbò ara mi. Ni ilé mi, mo ní ààyè tí mo ṣe èyí tí ó jẹ́ ti ìgbà nú dé tí mo ti máa ń wẹ̀. Mo dẹ̀ ní aṣọ fún èyí tí mo máa ń lò tí mo bá fẹ́ wẹ̀ nínú odò ìgbà núdé èyí tí mo ṣe sínú àgbàlá ilé mi.

Oríṣiríṣi ètí gbọ ni mo ní. Mo ní eléyìí tí ó ní okùn méjì, mo sì ní eléyìí tí kò ní okùn méjì. Èyí tí a máa ń lò pẹ̀lú èyí tó máa ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi. Mo ní ìmíì tó jẹ́ wípé etí kan ṣoṣo òní òuń bá ṣiṣẹ́. Mo ti ní èyí tó jẹ́ wípé etí méjèèjì òní ń bá ṣiṣẹ́. Mo máa ń lo oríṣiríṣi ẹ̀, ó pẹ̀lú ìgbà àbí àkókò àbí nǹkan tí mò ń bá ṣe lọ́wọ́. Tí mo bá ń sáré ní òwúrọ̀ kùtùkùtù fún eré ìdárayá, mo nífẹ̀ẹ́ láti lo èyí tí ó jẹ́ àgbébọ orí. Eléyìí máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti sá eré mi láìní wàhálà nínú àti pé ohun ko ń kì í jábọ́ sílẹ̀ tàbí kó sọnù. Àmọ́ ó, tí mo bá ń lọ kí àwọn ọ̀rẹ́ mi, àbí mò ń lọ sí ibi tí a ti máa ń wo eré ìdárayá, mo nífẹ̀ẹ́ láti lo eléyí tí ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí máa ń jẹ́ kí ìmúra mi kó yanra ntí kí àwọn èèyàn dẹ́ ṣe nífẹ̀ẹ́ sí bí mo ṣe ìmúra. Tó bá jẹ́ wípé mo wà ní àárín ẹ̀ro, mo máa ń nífẹ̀ẹ́ láti lo èyí tó ní okùn méjì. IJí ni pé tí òrun bá gbé mi lọ, ó máa ń nira láti jí ẹ̀rọ tí mo fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ta máa ń pè ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀. Nítorí okùn tó wà ní idi ẹ́ kò ní jẹ́ kí ẹni tó fẹ́ jí mi ní fóònù kó rí jí. Nítorí náà oríṣiríṣi rẹ̀ ni mò ń lò oní mo dẹ̀ ní fún ìgbà àti àkókò.

Ní òwúrọ̀ kankan ọjọ́ ayé mi tí mo bá ti jí, àdúrà ni mo máa n kọ́kọ́ ń ṣe sí Elédumare. Máa dúpẹ́ ọjọ́ títà náà, màá dẹ̀ dúpẹ́ pé mo sùn láyọ̀ mo jí láyọ̀ ní òwúrọ̀ tòní. Lẹ́yìn náà, màá mú ibùsùn mi, màá gbọn dáadáa, màá tún tẹ́. Màá dẹ̀ kúrò nínú yàrá mi lọ sí inú ilé ìgbọ̀nsẹ̀ láti fọ ọwọ́ mi, fọ ojú mi, màá dẹ̀ fọ̀nu. Lẹ́yìn náà, màá wọ ilé ìdáná mi lọ láti mú ọwọ́ èyí tí à ń pè ní ìgbálẹ̀. Màá gbá gbogbo inú yàrá mi, màá nu gbogbo ẹnu ọ̀nà wọ inú ilé ìdáná mi, màá ṣe gbogbo ẹ̀ tónítóní. Lẹ́yìn náà, màá mú ọwọ́ mi, màá tún fọ̀, màá dẹ̀ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá ti gbá ilé ìdáná lọ láti lọ ṣe oúnjẹ èyí tí màá jẹ. Lọ́pọ̀lọ́pọ̀ igbà, omi ni mo fi ń tẹ́lẹ̀kun. Nígbà mí dèrè, màá fi òronbó díẹ̀ sínú omi náà àbí kí n lo àlùbọ́sà, ayò àbí ata ilẹ̀. Ní ìgbà tí oúnjẹ mi bá jiná tán, màá jẹun. Tí n bá jẹun tán, ọ̀pọ̀lọpọ̀ omi ni mo máa sì fi n jẹun. Èyí máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti ní okun àti agbára àti ìgbẹ́ ìgbárajì fún iṣẹ́ òojọ́ mi. Lẹ́yìn náà, mo máa n rí dájú pé mo fọ abọ́ tí mo fi jẹun, mo sì rí pé ilé ìdáná mi ó mọ́ tónítóní. Lẹ́yìn eléyìí ohun ni mo tó máa wá mú nǹkan mìíràn fún ọjọ́ náà. Báyìí ni mo ṣe máa ń lo òwúrọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Nítorí wípé mo rí dájú pé mo darapọ̀ mọ́ ẹgbẹ́ àdúgbò. Èyí dẹ̀ fún mi ní ore ọ̀fẹ́ láti mọ gbogbo àwọn tó ń gbé àdúgbò mi. A ní ọlọ́dẹ ládùúgbò mi. Iṣẹ́ àwọn ọlọ́dẹ yìí ni láti mú rí dájú pé àlejò òkèèrè àbí ẹni tí ojú rẹ̀ òun ṣe ará àdúgbò mi, wọ́n dáwọ ẹni náà dúró, wọ́n dẹ̀ bèèrè ibèèrè lọ́wọ́ ìwé ẹni náà. Ẹni tí kò bá lè fi èsì tó tọ́ síru ibèèrè bẹ́ẹ̀, wọ́n máa ń ran, wọ́n á mú irú ẹni bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ olórí. Èyí jẹ́ kí n mọ gbogbo àwọn aládùúgbò mi yàtọ̀ sí àwọn tí kò kì í ṣe. Ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, a máa ń se ìpàdé o. Ìpàdé yìí dẹrè ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò mi, ó máa wá fi ojú hàn. Ìyá dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti mọ̀. Kódà ẹni tó bá fẹ́ fi àdúgbò mi sílẹ̀, ó máa padà wá sínú ẹgbẹ́ wa láti fi ìwé ìdánimọ̀ tí ẹgbẹ́ fún un láti dá padà fún ẹgbẹ́. Nítorí náà, mo mọ gbogbo àwọn aládùúgbò mi. Èyí dẹ̀ jẹ́ kí àdúgbò mi ní ààbò tó tọ́ àti èyí tó dáa.